Mo ní ọ̀pọ̀lọpọ̀ fáìlì tí ó ṣe pàtàkì, gẹ́gẹ́ bí àwọn tí mo gbà láti ilé ìwé àti ọ̀pọ̀lọpọ̀ mìíràn, nítorí náà mo ní láti fi wọ́n pamọ́. Àwọn mìíràn wà tí mo máa ń fi pamọ́ sílé, mo sì máa ń fi àwọn mìíràn pamọ́ sí orí cloud.

Jíjẹ oúnjẹ alẹ́ ò ní ìgbà kan pàtó. Àkókò tí mo máa ń jẹun alẹ́ ní ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Àkọ́kọ́ ni àsìkò tí mo bá ti ibi iṣẹ́ délé. Tí mo bá dé láti ibi iṣẹ́ ni màá ṣẹ̀ṣẹ̀ bọ́ sí yàrá ìdáná láti bẹ̀rẹ̀ sí ní se oúnjẹ alẹ́. Nítorí náà, ǹkan tó sopọ̀ mọ́ jíjẹ oúnjẹ alẹ́ ọ́ pọ̀ gan ni.

Ẹ̀rọ ìrànwọ́ ohùn kò ń ṣe nǹkan tí mo máa ń lò ní gbogbo ìgbà, ṣùgbọ́n tí mo bá wà ní àwùjọ tí mo fẹ́ ṣe presentation lẹ́ẹ̀kọ̀ọ̀kan, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn.

Mo ní oríṣirísií kọ̀m̀pútà. Mo ní kọ̀m̀pútà pélébé tí a máa ń gbé sórí ẹsẹ̀ èyí tí à ń pè ní laptop. Mo sì ní torí tábìlì tí à ń pè ní desktop. Ní oní irú èyí tó jẹ́ laptop mí jẹ́ Dell nígbàtí ti ẹ̀rọ èyí ta màa ń gbé sórí tábìlì desktop jẹ́ Samsung.

Mo wà ní orí ọ̀pọ̀lọpọ̀ òpó ayélujára. Alákọ̀kọ́ ni èyí tí à ń pè ní Facebook. Mo ti wà ní orí òpó ayélujára Facebook láti 2009. Mo wà lórí Twitter, èyí tí à ń pè ní X níìsín ní 2010. Bẹ́ẹ̀ ni mo sì wà lórí Instagram àti WhatsApp.

Bẹ́ẹ̀ni o, mi ò rò pé ó ní èèyàn kan ní ayé òde òní tí kì í ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Nítorí náà mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ó ní ìrọ̀rùn tó pọ̀ ni. Mi ò ní láti kúrò nínú yàrá mi kí n tó rí nǹkan tí mo fẹ́ rà. Mo sì le ṣe ìdúnàádúrà lórí Íńtánẹ́ẹ̀tì kí n wá èyí tí owó mi á ká tí mo le ra.

Ọgbà, bẹ́ẹ̀ni. Mo ní ọgbà ní inú ilé mi tí mò ń gbé. Ní àárín ọgbà yìí ni a ti máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Àwọn ọmọdé máa ń jókòó síbẹ̀ láti ṣe eré alẹ́ lábẹ́ òṣùpá. Àwọn àgbàlagbà sì jókòó láti gba tẹ́gùn fẹ́ẹ́rẹ́ ká tó wọlé ká lọ sùn. Tí a bá ní nǹkan ṣíṣe, inú ọgbà yìí náà ni a ti máa ń ṣe é. Inú ọgbà ni àwọn olóbìnrin ilé a ti dáná. Ibẹ̀ náà sì ni a máa to àga ìjókòó sí, tí àwọn èèyàn á sì jókòó tí a ṣì ṣe ṣíṣe náà.

Yàrá parlour ni mo fẹ́ràn jù nínú ilé mi. Nítorí pé ibẹ̀ ni a máa ń jókòó sí láti jíròrò, láti ṣeré pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́ àti ojúlùmọ̀. Níbẹ̀ ni a máa ń jókòó láti wo amóhùnmáwòrán.

Bẹ́ẹ̀ni o, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ. Lára ìgbà tí mo ma ń béèrè ìrànwọ́ ni tí n bá ń lo kọ̀mpútà program tí ó bá fẹ́ léra díẹ̀ láti lò, tí mo sì ní àwọn nǹkan tí ó ń rú mi lójú, mà á béèrè ìrànwọ́.

Mo ní ọkọ̀, ọkọ̀ tí mo ní ó tó bí mẹ́ta, ìyàwó mi náà sì ní méjì. Ọkọ̀ tí a ní gẹ́gẹ́ bí ẹbí ń jẹ́ bí márùn ún ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Mo ní Toyota, mo sì ní Honda, bẹ́ẹ̀ ni a ní èyí tí à ń pè ní Peugeot.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́. Ní ìgbà tó bá wù mí lẹ́ẹ̀kokan, mo máa ń wa ọkọ̀, máa wa ọkọ̀ mi fúnrárá mi lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mà á wọ mọ́tò érò. Ọkọ̀ èrò ni mo máa ń wọ̀ lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ìpé fídíò bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìpé fídíò pẹ̀lú àwọn ẹbí mi tí kò sí ní ìtòsí. Mo ní ẹbí ní ìlú ọba, ní ẹ̀ẹ̀konkan bí a bá fẹ́ bá ara wa sọ̀rọ̀, a pè ìpé fídíò tí a fi ojú rí ara wa tí a bẹ̀rẹ̀ àlàáfíà ara wa.

Gbogbo ìgbà ma ni mo máa ń lọ sí ọjà. Ọjà oríṣìíríṣìí ṣìní mo máa ń lọ. Nígbà mìíràn, màá lọ sí ọjà oúnjẹ bí n bá fẹ́ ra oúnjẹ sílé, màá ra ọ̀pọ̀lọpọ̀ èròjà oúnjẹ bí ìrẹsì, ẹ̀wà, ata, mílìkì àti bọ́nfítà. Nígbà mìíràn, màá lọ ọjà aṣọ láti lọ ra aṣọ. Nítorí náà ọjà oríṣìíríṣìí ni mo máa ń lọ. Mo sì lọ sí ọjà ní àná òde òní.

Oríṣìíríṣìí ìbọ̀wọ́ ni mo máa ń wọ. Èyí tí a fi ń soge, mo ní oríṣi mẹ́ta tí mo máa ń wọ bí mo bá fẹ́ jáde. Mo sì máa ń wọ agọ ọwọ́ gẹ́gẹ́ bí ìbọ̀wọ́ náà. Bí mo bá ń lọ sí ayẹyẹ, mà á wọ ìbọ̀wọ́ tí ó bójú mu.

Àwọn ọ̀rọ̀ aṣínà a má a lè gan-an ni láti rántí òh. Nítorí náà, mo ma ń rántí nípa kí ń kọ sílẹ̀ sí inú ìwé pélébé. Mo sì má ń lo ìrànwọ́ orí fóònù èyí tí ó ń jẹ́ password manager.

Kọfí ní ohun mímu tí mo fẹ́ràn jù tí mo yàn láàyò. Kọfí ni mo máa ń mu jù nítorí pé ó máa ń mu ara jí pépé láti ṣiṣẹ́. Ni ìgbà tí ìrẹ̀wẹ̀sì ọkàn bá fẹ́ bá èmi, mo máa ń mu kọfí láàárọ̀ kùtùkùtù bí mo bá jí. Bí mo bá sì wà níbí iṣẹ́ lẹ́nu iṣẹ́, mo máa ń mu kọfí láti jẹ́ kí ara mi jí pépé.

Kò sí ìgbà tí èèyàn ò lè kọ́ nǹkan tuntun, kódà kì ṣe níbi iṣẹ́ nìkan èèyàn ti lè kọ́ ǹkan tuntun. Ni ojoójúmọ́ ni èmi sì máa ń kọ́ nǹkan tuntun, nítorí pé ẹni tí ó bá inu rò á rí ẹ̀kọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti kọ́. Nítorí náà kódà mo sì kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ ní ìjẹta tí mo lọ.

Bí a bá fẹ́ rí ìpèsè àwọn ohun èlò, a lọ sọ́jà ni. Ó jẹ àwọn ìpèsè àwọn ohun èlò ìdáná ní inú ilé ni. A lọ sí ọjà tó wà ní agbègbè nítòsí, a sì ra àwọn ohun tí a máa fi dáná.

Èdè Faransé ni mo fẹ́ kọ́. Mo fẹ́ràn èdè náà gan ni. Ó sì wù mí láti lọ sí ilẹ̀ Faransé ní àìpẹ́ ọjọ́. Nítorí náà, á wùn mí kí n kọ́ èdè Faransé. Mo sì ti bẹ̀rẹ̀ sí ní kọ́. Mo ti ń lo ẹ̀rọ èyí tí à ń pè ní Duolingo. Ìbẹ̀ ṣi ni mo ti ń kọ́ Faransé ní ojoojúmọ́ tí mò ń lo ogún ìṣejú ní ojoojúmọ́ láti kọ́ èdè Faransé.

Mo fẹ́ràn oúnjẹ tó ní ata gan ni. Nítorí ní ilẹ̀ Yorùbá a máa ń sọ wípé "ẹmi tí ò bá jẹ ata, ẹmi yẹpẹrẹ ni." Oúnjẹ ata kì í má jẹ́ kí àyà ó rín ènìyàn bí ènìyàn bá jẹun tán. Nítorí náà bí mo bá fẹ́ jẹun, mo máa ń fẹ́ràn kí oúnjẹ náà kó ní ata tí ó pọ̀ gan ni.

Bẹ́ẹ̀ni, kò da kí ènìyàn máa jẹ, kí ènìyàn máa fi oúnjẹ ṣòfò. Nítorí náà, mo máa ń jẹ oúnjẹ tí ó bá ṣẹ́kù. Nítorí pé àìmọye èèyàn ni wọ́n ò tíì rí jẹ. Nítorí náà ẹni tí ó bá rí jẹ, ó gbọ́dọ̀ tọ́jú láti padà tún jẹ nígbà mìíràn, nítorí kí ó má baà padà tọrọ jẹ.

Rárá o, ó ti ń léra lẹ́nu ijó mélòó kan yìí láti pàdé àfojúsùn títà mi. Mi ò sì mọ nǹkan tí màá ṣe. Mo ti wà àmọ̀ràn lẹ́nu àwọn alábàárà mi kí n lè mọ ohun tí màá ṣe láti máa pàdé àwọn àfojúsùn títà mi. Ṣùgbọ́n síbẹ̀ ó léra, ó léra díẹ̀.